Bóyá mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Mo fẹ́ràn láti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin, ṣùgbọ́n títí di àkókò yìí èmi kò tí ì ní àǹfààní láti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin. Mo ti gbọ́ ìròyìn lọ́pọ̀lọpọ̀ nípa ìrìnàjò ọkọ̀ ojú irin. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ti sọ fún mi bí ìrìnàjò ọkọ̀ ojú irin ti rẹwà tó, bí ó ti máa ń yára, bí kì í ti ní àwọn ìdààmú tí ènìyàn máa ń dojú kọ ní òpópónà nígbà tí ènìyàn bá ń fi ọkọ̀ lọ ní ojú ọ̀nà. Wọ́n tilẹ̀ ìròyìn eléyìí tí ìlú orílẹ̀ èdè mi Nàìjíríà ṣẹ̀ṣẹ̀ ń lò ní àkókò yìí wípé ọkọ̀ ojú irin náà dára, ó rẹwà púpọ̀, ó ní ọyẹ́ nínú, ó tún ní ilé oúnjẹ ìgbàlódé, ó ní ààyè níbi tí a ó gbé ẹ̀sẹ̀ sí. Eléyìí dùn mọ̀ mi nínú lọ́pọ̀lọpọ̀ nítorí pé mo rántí ní àtijọ́ nígbà tí bàbá mi ń rin ìrìnàjò lọ sí òkè ọya pẹ̀lú ọkọ̀ ojú irin. Ẹsẹ̀ wọn ń ṣe ni ó wú púpọ̀ kí wọ́n tó dé padà láti ìrìnàjò náà. Nígbà tí a bi wọ́n pé kí ló fàá tí ẹsẹ̀ wọn fi wú, ohun tí wọ́n sọ ni wípé àwọn kò ní ibi ìgbẹ́sẹ̀ sí tí ó tó. Ṣùgbọ́n àwọn tó ti fi ọkọ̀ ojú irin àkókò yìí rin ìrìnàjò wọ́n sọ fún mi wípé ààyè wà fún ènìyàn láti naara gan nínú ọkọ̀ ojú irin eléyìí tí wọ́n ń lò ní àkókò yìí. Nítorí ìdí èyí, mò ń wo ọjọ́ náà bí inú mi yóò ti dùn tó tí yóò sì jẹ́ àmúye, àṣeyọrí, ohun àfọkàn sí mi nígbà tí mo bá fi ọkọ̀ ojú irin rin ìrìnàjò.

Bí data tí mo máa ń lò lọ́sẹ̀ ọ̀sẹ̀ ti pọ̀ tó? À, data tí mo máa ń lò lọ́sẹ̀ ó pọ̀ gan an ni. Tó bẹ́ẹ̀ gẹ́, tó jẹ́ wípé owó rẹ̀ gan ó fẹ́ lè gboni lápá. Data tí mo máa ń lò ó pọ̀ nítorí wípé ọ̀nà méjì ló pín sí tí data náà ṣe pọ̀, bó ti pọ̀ yìí. Ní ọ̀nà àkọ́kọ́, ní ìgbà tí mo bá wà nílé, sáfísì ti nẹ́tíwọ́ọ̀k ilé tí ó wà ní àdúgbò mi kò dára. Data a máa lọ ní ìgbà tí ènìyàn kò bá sì rí àṣeyọrí ohun tí ó fẹ́ ṣe. Ilé yìí ní ọ̀nà kan ó máa ń fi data mi ṣòfò. Ó wà lára ohun tí ó máa ń jẹ́ kí n lo data tó pọ̀. Ní ọ̀nà kejì tí data tún fi pọ̀ ni wípé data ni mo fi máa ń ṣiṣẹ́ tó pọ̀ jù lọ. Àwọn iṣẹ́ mi ó jẹ́ iṣẹ́ tí mo máa ń ṣe lórí íńtánẹ́ẹ̀tì. Nítorí ìdí èyí, lóòrèkóòrè ni mo máa ń wà lórí íńtánẹ́ẹ̀tì. Ní òru, ní ìgbà tí mo bá sùn nìkan ni íńtánẹ́ẹ̀tì ni data mi kì í sí ní títàn sílẹ̀. Ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ó sì jẹ́ ti ìgbàlódé. Ilé yìí tí ó jẹ́ 5G, mo sì kò fi rí wípé 5G yìí ó máa ń jẹ́ kí data kí ó máa jó, kí ó máa yára láti jó lọ ilẹ̀. Data tí mo máa ń lò lọ́sẹ̀ ó pọ̀ gan an ni, kò kéré. Tí mo bá fi iye owó ṣírò rẹ̀, kí oṣù tó, ní ọ̀sẹ̀ tó parí, mo máa ń lo data tó lọ sí bí ẹgbẹ̀rún mẹ́wàá àtàbí ẹgbẹ̀rún mẹ́wàá ó lé ní ìgbà mìíràn lọ́sẹ̀.

Oṣù wo nínú ọdún ni mo fẹ́ràn jù? Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún, ó jẹ́ oṣù kẹta ọdún. Ìdí ni wí pé inú oṣù kẹta ọdún yìí òun ni àyájọ́ ọjọ́ ìbí mi, tí ó túmọ̀ sí wí pé nínú oṣù kẹta ọdún ni a bí mi. Ọ̀nà kejì tí mo tún ṣe fẹ́ràn oṣù kẹta ọdún òun ni wípé ó jẹ́ oṣù kan náà tí Ọlọ́run fi ẹ̀bùn ọmọ méjì ta mi lọ́rẹ. Mo ní ọmọ obìnrin, mo ní ọmọ ọkùnrin, tí ó jẹ́ wípé inú oṣù kẹta ọdún yìí ni Ọlọ́run fún wọn, fún mi ní ẹ̀bùn àwọn ọmọ wọ̀nyí. Oṣù kẹta ọdún ó jẹ́ oṣù tí ó rẹwà sí mi púpọ̀ púpọ̀. Ó tilẹ̀ dùn mọ́ mi nínú wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí mo tún fẹ́ràn, Àwọn tí mo le, tí mo máa ń wo àwọ̀kọ́ṣe wọn tàbí tí mo kà bí ẹni iwájú tí ó yẹ kí ènìyàn máa wò ní àwọ̀kọ́ṣe, ọ̀pọ̀lọpọ̀ wọn ni a bí nínú oṣù kẹta. Ṣé ní ti ìgbàgbọ́ ni? Tàbí ní ti eré ìdárayá Àbí nípa ti ẹ̀kọ́ ni? Mo rí ìbùkún rẹ̀ gbà tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yí mi káàkiri inú oṣù kẹta ọdún yìí, òun ni, àbí wọn ni wọ́n máa ń ṣe àyájọ́ ọjọ́ ìbí wọn. Inú mi máa ń dùn tí a bá ti wọ inú oṣù kẹta ọdún. Tí mo bá ti rí àwọn ọmọ mi tàbí àwọn ẹ̀gbọ́n mi tí a jọ, jẹ́ ọmọ oṣù kẹta yìí, ó máa ń rán mi létí wí pé oṣù náà oṣù má ni ìgbàgbé ni. Oṣù kẹta ọdún ni oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún. Ìdí rẹ̀ sì ni, di pàtàkì jù lọ tí mo fi fẹ́ràn rẹ̀ ni wí pé ó jẹ́ oṣù tí a bí mi, ó sì jẹ́ oṣù tí méjì nínú àwọn ẹ̀bùn tí Ọlọ́run fi fún mi tí ó jẹ́ oṣù ìbí wọn. Mo fẹ́ràn oṣù kẹta ọdún ju gbogbo oṣù tó wà nínú ọdún lọ.

Irú orin tí mo fẹ́ràn láti máa gbọ́, orin tí mo fẹ́ràn láti máa gbọ́ jùlọ, òun ni orin ẹ̀mí, eléyìí tí a pè ní gospel. Nítorí wípé mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn Ọlọ́run, tí mo sì máa ń fẹ́ wà nínú ẹ̀mí ní gbogbo ìgbà. Ìdí nìyí tí mo ṣe fẹ́ràn orin ẹ̀mí yìí púpọ̀ púpọ̀. A máa rán mi létí wípé Ọlọ́run ni ó dá ayé. A máa rán mi létí láti pe ọkàn mi sí ọ̀dọ̀ Ọlọ́run ní ìgbà gbogbo. Oríṣìíríṣìí àwọn ohun ni orin ẹ̀mí ni a máa ń fi dojúkọ, tí ó jẹ́ kí n fẹ́ràn rẹ̀. Ni ìlàkọ́jà tí ènìyàn bá ń dojúkọ nínú ayé, àwọn orin ẹ̀mí kan wà tí ó jẹ́ wípé tí ènìyàn bá ti ń kọ́, a máa fi ènìyàn lọ́kànbalẹ̀. Àwọn orin ẹ̀mí kan wà tó jẹ́ pé nígbà tí ènìyàn bá ń kọ́, a máa mú ọ̀nà àbáyọ wá sí ìdojúkọ tàbí ìṣòro tí ènìyàn bá ní. Àwọn orin ẹ̀mí mìíràn tilẹ̀ wà tó jẹ́ wípé ní àkókò tí ọkàn ènìyàn bá pòrùrù nígbà tó bá ń kọ àwọn orin yìí, ó máa ń gbé ẹ̀mí ènìyàn sókè, ó máa ń ru ọkàn ènìyàn sókè, ó sì máa ń fún ènìyàn ní ìrètí ọ̀la. Nítorí náà mo fẹ́ràn orin ẹ̀mí púpọ̀ púpọ̀ láti máa gbọ́. Ní pàtàkì jùlọ àwọn orin ẹ̀mí tí àwọn tí, àwọn tí a pè ní bàbá ìgbàgbọ́ tí wọ́n ti kọ àkọsílẹ̀ rẹ̀ tí a sì wà ń kọ ní ìsinsìnyí. Fún àpẹẹrẹ bí orin ẹ̀mí bí mo fẹ́ kí ń dàbí Jésù nínú ìwà pẹ́lẹ́. Mo fẹ́ràn orin náà púpọ̀. Mo fẹ́ràn orin ẹ̀mí tí ó sọ wípé ọ̀kan mi yọ nínú Olúwa torí ó jẹ́ iye fún mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Orin tí mo fẹ́ràn jù láti máa gbọ́ òun ni orin ẹ̀mí.

Bóyá mo máa ń ṣiṣẹ́ láti ilé. Mo máa ń ṣiṣẹ́ láti ilé ṣùgbọ́n èyí kì í ṣe gbogbo ìgbà. Àwọn àkókò kan máa ń wáyé tí ó jẹ́ wípé kì í gba pé kí n lọ sí ọ́fíìsì láti lọ ṣiṣẹ́. Nítorí ìdí èyí, ohun tí ó ṣe pàtàkì ní àkókò yìí ni pé kí Íńtánẹ́ẹ̀tì mi kó dúró, kí n sì ṣe ètò iná. Bó tilẹ̀ jẹ́ wípé iná ìjọba kì í sábà wà, màá ra epo pẹtiroolu eléyìí tí màá fi sínú jẹnẹrétọ̀, ẹ̀rọ eléyìí tí ó máa ń gbé iná jáde. Ní àkókò yìí, mo máa ń sábà jẹ́ kó jẹ́ àkókò tó jẹ́ pé èmi nìkan ni yóò wà nílé tí kò ní sí ìdààmú tàbí ìdojúkọ lọ́dọ̀ àwọn ọmọ kéékèèké nínú ilé láti di mi lọ́wọ́. Àwọn iṣẹ́ pọ̀ tí mo lè ṣe ní ìgbà tí mo bá ń ṣiṣẹ́ láti ilé. Bóyá mo fẹ́ yẹ àkọsílẹ̀ ìwé owó wò tàbí ó ní àwọn àkọ atẹ ìránṣẹ́ eléyìí tí ilé iṣẹ́ mi fẹ́ fi ránṣẹ́ sí àwọn oníbàárà ni tàbí sí àwọn olùgbọ̀wọ̀ tàbí sí ilé ìfowópamọ́sí tàbí sí ìjọba gan-an. Irú àwọn iṣẹ́ báyìí mo máa ń ṣe wọ́n nínú ilé tó jẹ́ wípé ọ̀sẹ̀ kan mìíràn mo lè máa lọ sí ọ́fíìsì tó jẹ́ wípé inú ilé ni mo ti máa ń parí gbogbo àwọn irú iṣẹ́ báyìí. Mo máa ń ṣiṣẹ́ láti ilé ní ìgbà tí ohun àkókò bá sọ wípé irú iṣẹ́ bẹ́ẹ̀ ló yẹ kí n ṣe. Ṣùgbọ́n kì í ṣe ohun tí ó jẹ́ wípé òun gangan ni ọ̀nà tí mo máa ń gba ṣiṣẹ́. Ṣùgbọ́n mo lè sọ wípé lẹ́ẹ̀kọ̀ọ̀kan iṣẹ́ mi máa ń gba pé kí n ṣiṣẹ́ nínú láti ilé. Nítorí ìdí èyí, ní odindi ọ̀sẹ̀ kan mìíràn inú ilé ni mo máa ń wà tí màá sì máa ṣiṣẹ́, tí màá sì máa fọwọ́ iṣẹ́ náà ránṣẹ́ sí ọ́fíìsì mi.

Ṣé mo ní ètò láti fi iṣẹ́ mi sí ìlú mìíràn? Mi ò ní ètò láti fi iṣẹ́ sí ìlú mìíràn nítorí wípé ìdààmú àti máa kó ebí káàkiri àbí láti máa pààrọ̀ ilé tàbí láti máa rin ìrìn àjò ní ìgbà gbogbo. Ó jẹ́ ohun tí èmi kò tilẹ̀ fẹ́ ní pàtàkì jùlọ ní ọjọ́ orí tí mo tilẹ̀ dé yìí. Nítorí ìdí èyí èmi kò fẹ́ràn láti fi iṣẹ́ mi sí ìlú mìíràn. Èmi kò tilẹ̀ fẹ́ kí iṣẹ́ kí ó gbé mi lọ sí ibi kankan mọ́ tàbí pé bóyá mo fẹ́ lọ gba iṣẹ́ àgbà ṣe gan an ní ìlú mìíràn. Gbogbo èròǹgbà mi àti àdúrà mi ní gbogbo ìgbà ni wípé iṣẹ́ tí mò ń ṣe kí ó jẹ́ pé ní ìlú tí mo ti ń ṣiṣẹ́ yìí gan an ni yóò wà níbẹ̀ ni màá ti ṣiṣẹ́ títí tí màá fi fi ẹ̀yìn tì. Ìdí tí mi ò ṣe fẹ́ lọ sí ìlú mìíràn ó pọ̀. Mi ò fẹ́ lọ nítorí àti má dà ìyàwó mi ní agara. Tí mo bá lọ sí ìlú mìíràn gẹ́gẹ́ bí iṣẹ́ tirẹ̀ kò ní sí ààyè tó tó fún un láti mójútó ilé tàbí kí n sọ wípé wàhálà àti ìdààmú tí yóò máa ṣe láti mójútó ilé yóò tún pọ̀ si. Nítorí ìdí èyí mi ò fẹ́ dalágara. Mi ò fẹ́ràn láti lọ gba iṣẹ́ sí ìlú mìíràn. Nítorí àwọn ọmọ náà bákan náà èmi kò fẹ́ràn kí a máa pààrọ̀ ilé ìwé ọmọ ní òrékóòré. Nítorí ìdí èyí nítorí àwọn ọmọ èmi ò ní fẹ́ láti tún sọ pé mo fẹ́ pààrọ̀ ilé ìwé wọn. Torí pé tí mo bá lọ gba iṣẹ́ ní ìlú mìíràn ohun tí yóò dára jùlọ ni wípé kí àti èmi àti aya mi àti àwọn ọmọ ká jọ lọ. Èmi kò sì fẹ́ láti máa pààrọ̀ ilé a ile iwe àwọn ọmọ náà káàkiri. Nítorí ìdí èyí ó tẹ́ mi lọ́rùn láti máa ṣiṣẹ́ ní ìlú tí mo wà. Èmi kò fẹ́ kí a pààrọ̀ iṣẹ́ mi sí ìlú mìíràn rárá.

Bóyá mo tilẹ̀ fẹ́ràn láti máa lọ sí ilé ìṣẹ̀mbáyé. Mo fẹ́ràn àti máa lọ sí ilé ìṣẹ̀mbáyé gan ni. Mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn àṣà àti ìṣe. Mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn ìtàn àwọn ohun tí ó ti kọjá lọ. Yálà àwọn akọni tó ti lọ ṣáájú tàbí àwọn ohun èlò tí a ti lò rí ní ìgbà kan ṣùgbọ́n tí a kò lò mọ́ tàbí nípa tí ká sọ̀rọ̀ nípa bóyá ẹranko ni tàbí iṣẹ́ ọnà. Mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn láti mọ̀ nípa àwọn ohun tí àwọn ará àtijọ́ tí wọ́n máa ń lò. Èyí tí ó túmọ̀ sí pé àwọn ohun tí wọ́n máa ń lò láyé kó tó di pé mo dé ayé. Mo fẹ́ràn-- mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn láti mọ̀ púpọ̀ nípa rẹ̀. Ìdí nìyí tí mo ṣe máa ń lọ sí-tí- mo ṣe fẹ́ràn láti máa lọ sí ilé ìṣẹ̀mbáyé. Mo gbàgbọ́ wípé ilé ìṣẹ̀mbáyé níbi tí a ṣe àwọn ohun tí mo ti dárúkọ yìí lọ́jọ́ sí, ibẹ̀ ni mo ti le rí ìmọ̀ tí ó kún. Ibẹ̀ ni mo ti le rí àwọn, àwọn ohun àtijọ́ wọ̀nyí tí a fipamọ́ sí, tí mo ti le gbọ́ nípa wọn, tí mo sì ti le kà nípa wọn. Mo fẹ́ràn àti máa lọ sí ilé ìṣẹ̀mbáyé gan ni. Mo ti lọ sí ilé ìṣẹ̀mbáyé tó pọ̀ ní orílẹ̀ èdè mi ní Nàìjíríà ní Ìhín yí, mo sì ń gbèrò rẹ̀, mo sì ń gbá ládùrá. Mo fẹ́ lọ sí ilé ìṣẹ̀mbáyé ní òkè òkun. Mo ti kà, mo sì ti gbọ́ ìtàn nípa àwọn ohun ìṣẹ̀mbáyé. Eléyìí tí àwọn òyìnbó aláwọ̀ funfun tí wọ́n ti kó lọ lórílẹ̀ èdè Nàìjíríà ní ìgbà pípẹ́ kó tó di pé Nàìjíríà gba òmìnira tí wọ́n ti kó lọ, tí wọ́n fi pamọ́ sí ilé ìṣẹ̀mbáyé wọn. Mo fẹ́ràn, mo ń gbìyànjú tàbí kí n sọ pé mo ní ètò láti lọ sí àwọn orílẹ̀ èdè yìí kí èmi náà kí n lọ fojú wo àwọn ohun ìṣẹ̀mbáyé wa. Eléyìí tí a fipamọ́ sí ibẹ̀. Àwọn ìtàn mìíràn tí mo ti gbọ́ ṣùgbọ́n tí èmi kò tí ì fojú rí àwọn ohun tí a sọ ìtàn nípa rẹ̀. Mo ń wá àǹfààní láti lọ wo wọn kí n sì fojú mi rí àwọn ohun tí mo ti kà tàbí tí mo ti gbọ́ nínú ìtàn. Mo fẹ́ràn láti máa lọ sí ilé ìṣẹ̀mbáyé gan ni. Kò sí ohun tí ó dára tó fún ẹni tí ó bá ti fẹ́ràn àṣà àti ìṣe.

Bí mo ti máa ń tọ́jú èékánná mi, mo máa ń tọ́jú èékánná mi nípa wípé mo gẹ èékánná náà lóòrèkóòrè. Mo máa ń fọ èékánná mi nígbà gbogbo ìgbà tí mo bá ti lo ọwọ́ mi tán. Yálà mo fọ ọwọ́ ṣiṣẹ́ ni. Tàbí ní ìgbà tí mo bá ń wẹ̀, mo máa ń dá èékánná mi náà fọ̀ lọ́tọ̀. Ọ̀nà mìíràn tí mo tún máa ń gbà láti tọ́jú èékánná mi ni wípé nígbàkúgbà tí mo bá ti gé èékánná náà, mo máa ń lo ohun tí a pè ní fáìlì láti fi dán ojú èékánná yìí dáadáa. Mo máa ń ṣe eléyìí láti ríi wípé mi ò fi ààyè kankan sílẹ̀ fún kòkòrò àtàbí ìdọ̀tí láti ribi sa pamọ́ sí tàbí láti ráyè wọlé sínú ọwọ́ mi. Mo máa ń tún lo àwọn ọ̀dà eléyìí tí a máa ń fi kun èékánná. Mo máa ń fi kun èékánná mi ní ìgbà tí ó bá yẹ. Mo máa ń rí dájú wípé ní òrèkóòrè, nípa dàgbà jùlọ lọ́sẹ̀ ọ̀sẹ̀ ní gbogbo òpin ọ̀sẹ̀ ni mo máa ń gé èékánná mi tí màá ríi wípé mo gẹ́ tí ó lọlẹ̀. Ṣùgbọ́n èékánná èka tí ó kéré jùlọ nínú ọwọ́, èmi kì í sábà jẹ́ kí èékánná yìí kó lọ sílẹ̀. Nítorí ìdí èyí, mo máa ń ríi wípé n fọ èékánná náà lóòrèkóòrè gbogbo ǹkan tí mo bá ti, gbogbo ìgbà tí mo bá ti fọ ọwọ́ mi ṣiṣẹ́, mo máa ń fọ ọwọ́ náà, màá sì ń fọ èékánná yìí dáradára láti ríi wípé mi ò fi ààyè sílẹ̀ fún èérí eléyìí tí a mọ̀ sí ìdọ̀tí tàbí kòkòrò láti ráyè wọlé sínú ọwọ́ mi.

Ìgbà mélòó ìgbà tí mo máa ń lò láti rìnrìn àjò lọ sí ibi iṣẹ́. Ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́ láti ilé ó máa ń gba àkókò tí ó pẹ́. Tí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ bá wà mo máa ń lo ó lé ní wákàtí kan tàbí ó kéré tán wákàtí kan lójoomọ́ kẹ kín tó dé ibi iṣẹ́ mi. Ṣùgbọ́n ní àkókò tí ìrìn àjò bá ń lọ géèrè, èmi a máa lo ọgbọ̀n ìṣẹ́jú ó lé márùn ún sí ogójì ìṣẹ́jú kí ó tó di pé mo dé ibi iṣẹ́. A lè máa béèrè wípé kíló fà á tí ìrìn àjò yìí ṣe pẹ́ tó bẹ́ẹ̀? Ohun tí mo lè sọ náà ni wípé mo ṣe àtíyèsí wípé ìlú Ìbàdàn ó jẹ́ ìlú tí ó tóbi gan gidi. A ti lè ní àkọsílẹ̀ rẹ̀ wípé ní gbogbo ilẹ̀ adúláwọ̀, ilẹ̀ tí a pè ní West Africa, ìlú Ìbàdàn òun ni ìlú tí ó tóbi jù lọ. Nítorí ìdí èyí, gbogbo àwọn agbègbè eleyìí tí ó wà ní ààrin gbùngbùn ìlú tí a pè ní ààrin ìgboro ni àwọn ènìyàn ti fi kọ́lé tán. Ẹni tí ó bá sì ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ayé tí ó fẹ́ kọ́ ilé, ọ̀nà tí ó jìn ni wọ́n rí láti kọ́ ilé sí. Mo wà lára àwọn tí ó kọ́ ilé sí ọ̀nà tí ó jìn yìí. Ìdí nìyí tó fi jẹ́ wípé ní ìgbà tí a bá ń lọ sí ibi iṣẹ́ lójoomọ́, ṣé ni ó dàbí ìgbà tí ènìyàn bá ń rìnrìn àjò láti ìlú kan lọ sí ìlú mìíràn. Nítorí ìdí èyí màá máa lo ó kéré jù ọgbọ̀n ìṣẹ́jú ó lé márùn ún sí ogójì ìṣẹ́jú ní ìgbà tí kò bá sí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ láti lọ láti ilé mi sí ibi iṣẹ́. Ṣùgbọ́n ní àwọn àkókò tí ojú ọ̀nà bá dí tí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ bá wà, èmi kì í lò díì ní wákàtí kan. Ní ìgbà mìíràn wákàtí kan àtàbọ̀ kí n tó ráyè jáde débi pé mo lọ sí ibi iṣẹ́. Tí mo bá ní àǹfààní, irú ìrìn àjò bí eléyìí kò dára láti máa rìn lọ sí ibi iṣẹ́. Nítorí wípé kí ènìyàn kó tó dé ibi iṣẹ́ gan, a ti rẹ̀ ìrẹ̀wẹ̀sì ti lè dẹ́ba ẹni tí kò bá ní nǹkan ṣe. Ìdí nìyí tí mo ṣe ní pé tí ó bá ṣe é ṣe tí mo bá ní àǹfààní, èmi ò fẹ́ràn irú ìrìn àjò yìí. Ṣùgbọ́n òtítọ́ tó wà ní agbègbè àti ìlú tí mo ti ń iṣẹ́ ní ìlú Ìbàdàn ni wípé àfi bí ènìyàn kò bá ní gbìyànjú láti ní ilé tí ara rẹ̀ nìkan ni yóò fi máa gbé nítòsí ibi iṣẹ́.

Kí ni àwọn ìdojúkọ tí mo ní ní ibi iṣẹ́? Ìdojúkọ wà ní ibi iṣẹ́ mi tí mo sì ti ń bá àwọn alákòóso ibi iṣẹ́ mi sọ̀rọ̀ nípa rẹ̀. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé títí di àkókò yìí ṣe ni wọ́n ń sọ wípé àwọn yóò wá ǹkan ṣe sí, ṣùgbọ́n tí wọ́n kò sì tíì rí ohunkóhun láti ṣe sí i. Fún àkọ́kọ́, àwọn ohun èlò tí a fi ń ṣiṣẹ́, àwọn irinṣẹ́ tí a fi ń ṣiṣẹ́, ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ni ó ti di ti àtijọ́. Eléyìí tí kò tilẹ̀ di ti àtijọ́ gan, ò míràn nínú wọn ti bàjẹ́. Láti ìgbà yìí ni mo sì ti ń lọgun rẹ̀ fún àwọn alákòóso wípé irinṣẹ́ ìgbàlódé ó ti tó àkókò kí wọ́n pèsè rẹ̀ fún wa láti fi ṣiṣẹ́. Ìlérí náà ná máa ń ṣe ní ìgbà gbogbo wípé àwọn yóò mú irinṣẹ́ tuntun wá. Mo sì ṣàkíyèsí wípé àwọn ìgbésẹ̀ yìí tàbí ìdojúkọ yìí ó mú kí iṣẹ́ kó máa falẹ̀ kì í sábà jẹ́ kí iṣẹ́ kó yá bó ti tọ́ àti bó ti yẹ. Ohun kejì tí mo tún kà bí ìdojúkọ òun ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn irinṣẹ́ wa ni ó ti bàjẹ́, wọ́n ti dẹnukọlẹ̀. Mo sì ti ṣe àfisùn rẹ̀ sọ́dọ̀ àwọn aṣíwájú wípé kí wọ́n bá wa wá ohun kan ṣe si. Ṣùgbọ́n títí di àkókò yìí, wọn kò tíì pààrọ̀ àwọn ohun irinṣẹ́ yìí tàbí kí wọ́n pe àwọn tí yóò ṣe àtúnṣe rẹ̀ kí wọ́n wá bá wa yẹ̀ẹ́ wò. Àwọn ìdojúkọ yìí kò jẹ́ kí iṣẹ́ lọ bó ti tọ́ àti bó ti yẹ. Ó ń fa iṣẹ́ sílẹ̀, ó sì ń mú kí ìrẹ̀wẹ̀sì kó máa dé bá ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a jọ ń ṣiṣẹ́. Ìdojúkọ mìíràn tí mo tún ní níbi iṣẹ́ òun ni ti àwọn aláàbá ṣiṣẹ́ pọ̀ kan tí wọ́n fẹ́ràn láti máa fi ìmẹ́lẹ́ ṣe iṣẹ́ ẹ wọn. Àkókò tí ó bá yẹ kí wọ́n ṣiṣẹ́ ni wọ́n máa ń rí ẹjọ́ kan tàbí òmíràn láti tò. Àwọn ohun mẹ́ta yìí wọ́n jẹ́ àwọn ìdojúkọ kan gbòógì eléyìí tí mò ń dojúkọ ní ibi iṣẹ́ lọ́wọ́lọ́wọ́.

Bóyá mo máa ń fi aṣọ ìbora bora tí mo bá sùn, ìbéèrè tó dára gbáà ni ìbéèrè yìí. Bóyá màá máa lo aṣọ ìbora tàbí èmi kì í lo aṣọ ìbora, ó níí ṣe pẹ̀lú àkókò tí ojú ọjọ́ wà ní àkókò tí a bá ń sọ̀rọ̀ rẹ̀. Irú àkókò ta wà lọ́wọ́lọ́wọ́ yìí, ó jẹ́ àkókò tí ojú ọjọ́ tó tutù, tí òtútù, tí atẹ́gùn tó ń fẹ́. Nítorí ìdí èyí, mo máa ń wọ aṣọ sùn, màá sì rí i dájú wípé mo fi aṣọ ilé tí ó gbó pọn, mo fi bo ara, mo fi bo àwọn ọmọ kí òtútù kì í má ba à wọlé sí wọn lára. Nítorí ìdí èyí, ní irú àkókò yìí, ó ṣe dandan fún mi, mo sì fẹ́ràn láti máa fi aṣọ ìbora sùn. Ṣùgbọ́n tí a bá tún wò ní ìdakeji ẹ̀wẹ̀, ní àwọn àkókò tí ooru tí ó má ń mú, tí gbogbo rẹ̀ yóò gbóná janjan. Nítorí ìdí èyí, èmi kì í sábà fẹ́ràn láti máa wọ aṣọ sùn. Tí o bá ti di àkókò tí ooru mú, èmi kì í da aṣọ bora. Èmi ò fẹ́ràn láti máa da aṣọ bora tàbí kí n wọ aṣọ sùn. Ṣùgbọ́n mi ò le sọ bẹ́ẹ̀ ní irú àkókò ta wà yìí tó jẹ́ àkókò òtútù. Mo máa ń wọ aṣọ tí ó, mo máa ń wọ aṣọ sùn tí màá sì fi aṣọ tó nẹ́pọn bora, nítorí wípé òtútù atẹ́gùn òtútù lò ń fẹ́ ní àkókò tí a wà yìí.

Boyá mo mọ̀ nípa bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́. Bẹ́ẹ̀ ni, mo mọ̀ nípa bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́ tàbí eléyìí tí a tún lè pè ní ìrànwọ́ pàjáwìrì. Mo kọ́ nípa bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́ ní ibi iṣẹ́ nítorí wípé àwọn aláṣẹ ibi iṣẹ́ wa rí wípé ó jẹ́ ohun tí ó dára kí gbogbo ènìyàn kí ó ní ìmọ̀ bí a ti ń ṣe ìrànlọ́wọ́ pàjáwìrì tàbí ìrànlọ́wọ́ àkọ́kọ́ ní ìgbà tí ìjàmbá bá ṣẹlẹ̀. Ìdí nìyí tí wọ́n ṣe kọ́ wa, tí wọ́n ṣe ṣàlàyé fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ lórí bí ènìyàn tí máa ń ṣe ìrànwọ́ àkọ́kọ́ fún àpẹẹrẹ ẹni tí ó bá ní ìjàmbá ọkọ̀. A kọ́ wípé ohun àkọ́kọ́ láti kọ́kọ́ ṣe ní wípé irú ẹni bẹ́ẹ̀ bí wọ́n bá ṣe gbìyànjú láti gbé jáde nínú ọkọ̀, a ó tẹ́ sílẹ̀ gbàlàjà, a ó sì jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ kó sí ojú máa wò òkè. Tí a bá yẹ mími rẹ̀ wò tí a rí wípé mími rẹ̀ kò dára tó, ó ní bí ènìyàn tí máa ń fi ọwọ́ gba irú ẹni bẹ́ẹ̀ láyà títí tí mímì náà yóò fi padà sí bí ó ti tọ́ àti bí ó ti yẹ. Ó jẹ́ àwọn ohun tí ènìyàn lè kọ́kọ́ ṣe kí ènìyàn kí ó tó wá pe àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí pàjáwìrì tí yóò gbé àwọn òṣìṣẹ́ ìjọba tí ó wà nípa tí ààbò tàbí nípa tí ìjàmbá ojú pópó tí yóò gbé wọn wá ní kankan láti wá tẹ́wọ́ gba irú ẹni bẹ́ẹ̀ láti tẹ̀síwájú láti lọ ṣe ìtọ́jú tí ó tọ́ àti tí ó yẹ fún. Mo mọ̀ nípa bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́, mo sì lè sọ wípé ó dára kí gbogbo ènìyàn kí ó kọ́ kí ó sì mọ̀ nípa bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́

Ìgbà tí mo lọ sí ibi orin kẹ́yìn, mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn orin púpọ̀. Mo jẹ́ ẹni tí ó fẹ́ràn láti máa kọrin tàbí láti máa tẹ́tí sí orin, láti máa gbọ́ orin lóòrèkóòrè. Nítorí ìdí èyí, mo máa ń lọ láti ìgbà dé ìgbà láti lọ sí ibi tí wọ́n bá ti ń kọrin, ibi tí a mọ̀ sí ilé ijó. Mo máa ń lọ bẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ó kéré jùlọ, mo màá máa lọ sí irú agbègbè yìí ní ẹ̀ẹ̀kan lọ́sẹ̀. Eléyìí tí ó máa ń sábà bọ́ sí òpin ọ̀sẹ̀, bóyá àṣálẹ́ ọjọ́, ọjọ́ Ẹtì, eléyìí tí a mọ̀ sí ọjọ́ Friday tàbí àṣálẹ́ ọjọ́ àbámẹ́ta, eléyìí tí a mọ̀ sí ọjọ́ Sátidé. Mo fẹ́ràn orin púpọ̀. Ìdí nìyí tí mo ṣe máa fẹ́ràn láti lọ sí ilé orin láti lọ gbọ́ àwọn orin àdánilárayá, àwọn orin aru ọkàn ẹni sókè, àwọn orin tó máa ń mú kí ènìyàn kó gbàgbé àwọn ìdojúkọ tàbí ìlà kọjá tàbí àwọn ohun tí ó tu ilẹ̀kùn kó máa ṣẹlẹ̀ sí ènìyàn. Mo fẹ́ràn orin púpọ̀ púpọ̀. Èmi ti kalára mi, mo máa ń kọrin lóòrèkóòrè. Nítorí ìdí èyí, a máa yá mi lára láti lọ wo àwọn olórin tó bá ti di òpin ọ̀sẹ̀. Mo máa-- ọ̀sẹ̀ ọ̀sẹ̀, mo máa ń retí pé kí òpin ọ̀sẹ̀ kó dé ni. Nítorí wípé ó jẹ́ àkókò ìgbafẹ́ mi. Àkókò tí mo máa ń lọ darapọ̀ mọ́ àwọn olólùfẹ́, àwọn ọ̀rẹ́ ní ilé orin tí a ó jọ ṣe àṣàrò, a ó jọ jírórò, a ó jọ ṣe ọ̀ríkínniwín àwọn ọ̀rọ̀ orin náà. A ó ṣe àgbéyẹ̀wò bí ọ̀rọ̀ orin náà bí ó ti dára sí, bí ó ti mú ọgbọ́n dání sí, bí ó ti jẹ́ wípé ó jẹ́, ẹ, ó, ó, ó dojú ó bá ìgbà mu tàbí kò bá ìgbà mu. Bóyá ó tilẹ̀ mú ọ̀nà àbáyọ wá sí àwọn ìlà kọjá ni tàbí níṣe ló tún dákún ìṣòro. Ó jẹ́ àwọn nǹkan tí èmi àti àwọn ọ̀rẹ́ mi àti àwọn akẹgbẹ́ mi máa ń sábà ṣe nígbà tí a bá ti lọ sí ibi orin. Mo máa ń lọ sí ibi orin ó kéré tán ẹ̀ẹ̀kan ní ọ̀sẹ̀ tí í ṣe òpin ọ̀sẹ̀.

Ìgbà tí mo máa ń gé irun mi, ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni mo máa ń gé irun. Ìdí ni wípé irun mi ó máa ń tètè kún. Mo jẹ́ ẹnìkan tí a lè ṣe àkàwé rẹ̀ wípé ó ní irun púpọ̀. Eléyìí ó jẹ́ ohun tí àwọn ọmọ gan tí wọ́n tún jogún lára èmi bàbá wọn. Ayà mi náà sì jẹ́ ẹnìkan tí ó ní irun púpọ̀. Nítorí ìdí èyí, mo lè sọ wípé àti ara bàbá àti ara ìyá ni àwọn ọmọ wa ni wọ́n ti jogún irun púpọ̀ wọn. Èmi náà jogún rẹ̀ lọ́dọ̀ àwọn òbí mi ni. Nítorí ìdí èyí, ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni mo máa ń lọ ilé bábà láti lọ gé irun mi. Tí mo bá tilẹ̀ fi irun náà sílẹ̀ tí ó fi wọ ọ̀sẹ̀ kejì, irun náà a ti kún tó bẹ́ẹ̀ gẹ. Tó jẹ́ wípé ǹṣe ni àwọn ènìyàn yóò máa bi mí pé, "kí ló dé tí èmi kò wá ààyè láti lọ gé irun mi?" Ni àkókò kan tilẹ̀ wà tó jẹ́ wípé mo gbìyànjú láti ní ẹ̀rọ ìfárí sínú ilé fúnra lára mi. Nítorí pé mo wò owó tí mo máa ń ná àti àkókò tí mo fi lọ ń jókòó sí ọ̀dọ̀ àwọn tó máa ń ṣiṣẹ́ abẹ ìfárí yìí. Nítorí náà ni mo ṣe lọ ra ẹ̀rọ náà fúnra lára mi. Tó fi jẹ́ wípé èmi kì í fi àkókò ṣòfò. Ó sì rọrùn fún mi. Tó fi jẹ́ wípé irun gígé mi lọ́sẹ̀ ọ̀sẹ̀ èmi kì í bá jẹ. Ṣùgbọ́n láti ìgbà tí ẹ̀rọ náà ti bàjẹ́ ló ti di wípé kí n máa padà máa gbé irun mi lọ sọ́dọ̀ àwọn tí wọ́n fi ń ṣe iṣẹ́ ṣe àwọn tí a pè ní onígbàjámọ̀. Irun mi mo fẹ́ràn láti máa gé lọ́sẹ̀ ọ̀sẹ̀. Bí mi ò bá gé irun lọ́sẹ̀ kan, orí fífọ́ àti àìrórun sùn a máa dà mí láàmú púpọ̀. Mo tilẹ̀ ti mọ ara mi. Tí mo bá ti rí àpẹẹrẹ wípé bóyá orí fífọ́ fẹ́ máa wáyé, ohun tó kàn ni mo máa ń yẹ̀wò ni wípé báwo ni irun orí mi ti kún sí. Tí ó bá jẹ́ wípé irun náà ti kún, mo ti mọ̀ wípé òun ni ó fẹ́ ṣokùnfà orí fífọ́ yìí. Èmi a sì lọ gé irun náà lójú ẹsẹ̀. Nítorí ìdí èyí, níní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ tàbí lóòrèkóòrè ni mo máa ń gé irun mi. Èmi kì í wo irun mi nírà pé kí ó kún.

Kí ni mo máa ń jẹ lówuró? Mo fẹ́ràn àwọn ohun tí ó bá jọ mọ́ bí i omi ní òwúrọ̀. Nítorí ìdí èyí, ohun àkọ́kọ́ tí mo máa ń fi sẹ́nu ní òwúrọ̀, òun ni omi mímu. Máa máa mu omi bí i ife omi méjì kí n tó bẹ̀rẹ̀ sí ní ṣe ohunkóhun ní òwúrọ̀. Kí n tilẹ̀ tó fọ ẹnu gan ni mo ti máa ń kọ́kọ́ mu ife omi méjì yìí. Tí ó bá ti tú àwọn kò fún mi láti jẹun, mo fẹ́ràn láti jẹ bí i bóyá kí n mu ògì eléyìí tí a ṣe tí ó gbóná tí mo bá rí àkàrà pẹ̀lú rẹ̀ tàbí ìgbà mìíràn máa kan mu ògì náà pẹ̀lù àwọn ohun dídùn tí mo bá fi sínú rẹ̀ bí i oyin tàbí nǹkan míràn tí mo tún lè fi sínú rẹ̀. Ní ìgbà tí mi ò bá tún wá mu ògì, ohun tí mo tún lè mu náà ni a pè ní tíì. Máa mu tíì níwọ̀nba, màá sì jẹ búrẹ́dì níwọ̀nba náà si. Èmi kò fẹ́ràn láti máa jẹun ní òwúrọ̀ ṣùgbọ́n mo ríi wípé ó ṣe pàtàkì láti jẹ ohun kan ní òwúrọ̀. Eléyìí ni a ṣe pè ní oúnjẹ òwúrọ̀. Bí ó ti wù kó kéré mọ́, ó yẹ kí ènìyàn máa fi ǹkan kan sí ẹnu. Ìdí nìyí tí mo ṣe máa ń fẹ́ràn wípé kí n mu tíì tàbí kí n mu ògì, kí n fi àkàrà jẹ tàbí kí n fi búrẹ́dì níwọ̀nba mu tíì kí n tó jáde nílé lóúró. Ṣùgbọ́n ohun tí ó máa ń ṣe pàtàkì sí mi gan jùlọ, òun ni láti mu omi. Ó jẹ́ ohun tí ó máa ń ran ìlera mi lọ́wọ́, ó sì máa ń jẹ́ kí okun mi kó péye. Ní ìgbà tí mo bá ti mu omi gẹ́gẹ́ bí ohun àkọ́kọ́, màá rí i wípé iná mi a ṣé, ó máa ń ṣí bí mo tí ń mí tàbí bí mo tí ń gbé ǹkan mi. Ó máa ń rọrùn lẹ́yìn ìgbà tí mo bá ti mu omi àárọ̀ tán. Lẹ́yìn èyí eyí ni mo tún máa ń mu tíì tàbí kí n mu ògì gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan náà. Ohun tí mo fẹ́ràn láti máa jẹ ní oúnjẹ òwúrọ̀, òun ni àwọn ǹkan olómi. Ìdí nìyí tí mo ṣe máa ń mu tíì tàbí kí n mu ògì.

Àkókò tí mo kọ ìgbékalẹ̀ iṣẹ́ kẹ́yìn. Ìgbékalẹ̀ iṣẹ́, nítorí pé mo gbàgbọ́ wípé ohun tí ó máa ń jẹ́ kí iṣẹ́ kí ó yá, kí iṣẹ́ kí ó sì lọ botitọ́ àti bó ti yẹ ní. Nítorí náà lóòrèkóòrè ni mo máa ń kọ ìgbékalẹ̀ iṣẹ́. Ó jẹ́ ohun tí mo máa ń kọ ní ọ̀sẹ̀òsẹ̀ gẹ́gẹ́ bí àwọn olùkọ́ tí máa ń kọ ìwé ìkọ́ni tí wọ́n máa ń fi hàn àwọn asíwájú wọn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni èmi ti kalara mi ìyàn láàyò láti máa kọ ìgbékalẹ̀ iṣẹ́ lóòrèkóòrè. Ó jẹ́ ohun tí mo máa ń kọ, ohun àkọ́kọ́ tí mo máa ń kọ tí mo bá ti dé ibi iṣẹ́ ní ọjọ́ ajé tí ń ṣe ọjọ́ Monday ni mo ti máa ń kọ bí mo ti fẹ́ kí iṣẹ́ náà kí ó rí nínú ọ̀sẹ̀ yìí. Ọ̀nà tí a lá, tí mo fẹ́ láti fi ṣe iṣẹ́ náà, màá là kalẹ̀. Àwọn ohun tí mo fẹ́ ṣe àṣeyọrí rẹ̀ nínú ọ̀sẹ̀ náà, màá là kalẹ̀. Àwọn ohun tí ó máa ran iṣẹ́ náà lọ́wọ́ láti jẹ́ ṣíṣe, màá tún kọ wọ́n sílẹ̀. Tí a bá wò dáadáa, àá rí wípé gbogbo ènìyàn ló yẹ kó máa kọ àgbékalẹ̀ iṣẹ́ kí ó sì máa tẹ̀lé. Tí ènìyàn bá ń kọ àgbékalẹ̀ iṣẹ́ rẹ̀ tí ó sì ń tẹ̀lé bó ti kọ ọ́ sílẹ̀, a ó rí wípé iṣẹ́ irú bẹ́, irú iṣẹ́ bẹ́ẹ̀ yóò máa tẹ̀síwájú, yóò sì máa ní àṣeyọrí ní botitọ́ àti bó ti yẹ. Ó tilẹ̀ dà, mo lè fi wé ohun tí a pè ní mánúàl sí àwọn ẹ̀rọ tí ènìyàn máa ń rà. À ó rí wipé manual yì, òun ló máa, á pé ní a tó ka atọ́ka yìí ohun ló máa ń ṣe àpèjúwe bí a ó ti lo àwọn ẹ̀rọ tí ènìyàn bá rà yìí. Àwọn òun tí ó ye kí á se lára re, àwon ibi to yé ká fò wò kan àti àwon ibi tí kò yé ká fò wò kan. Bẹ́ẹ̀ náà ni mo ṣe fẹ́ràn láti máa kọ àgbékalẹ̀ iṣẹ́. Ó máa ń jẹ́ kí iṣẹ́ kó yá, ó sì máa ń jẹ́ kí àṣeyọrí kó dé bá iṣẹ́. Ní ìgbà mìíràn gan tí ènìyàn bó yá kò sí nílé, àkọsílẹ̀ tó ti kọ sílẹ̀ nípa àgbékalẹ̀ iṣẹ́ yìí yóò ran àwọn tí ó bá wà rán lọ́wọ́ lẹ́nu iṣẹ́ náà tàbí tó bá ba mú jú tó iṣẹ́ náà láti mọ àfojúsùn rẹ̀ àti ọ̀nà tó gbé kalẹ̀ láti fi rí àmúṣẹ àfojúsùn yìí. Nítorí náà lọ́sẹ̀ọ̀sẹ̀ l'èmi máa ń kọ àgbékalẹ̀ iṣẹ́ lọ́dọ̀ tèmi.

Oye ìgbà tí mo máa ń yẹ ímélì mi wò lójúmọ́, mo máa ń yẹ ímélì mi wò ó kéré tán bí ọgọ́rùn-ún ìgbà lójúmọ́. Ìdí tí mo ṣe máa ń ṣe bẹ́ẹ̀ ni wípé ímélì mi ó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn irinṣẹ́ tí mo fi ń ṣiṣẹ́. Nítorí ìdí yìí, mo máa ń yẹ̀ ẹ́ wò lóòrèkóòrè láti mọ ìgbà tí mo bá ní àtẹ̀jíṣẹ́ tuntun tàbí bóyá ó ní àwọn nǹkan tó yẹ kí n dáhùn sí tàbí ó ní àwọn iṣẹ́ àṣepati kan tí ó yẹ kí n tẹ̀síwájú lórí rẹ̀. Ìdí nìyìí tó fi jẹ́ wípé lóòrèkóòrè ní ìṣẹ́jú ìṣẹ́jú ni mo máa ń yẹ ímélì mi wò. Mo máa ń yẹ ímélì mi wò bí ìṣẹ́jú márùn-ún márùn-ún. Àyàfi ìgbà tí mo bá wà ní orí iṣẹ́ mìíràn ló jẹ́ wípé mo lè máa ṣe yẹ ímélì náà wò fúnbi wákàtí kan tàbí wákàtí méjì. Ìdí tí èmi kì í ṣe ìyẹ̀wò lákòókò yìí ni wípé iṣẹ́ náà ni màá tún ṣe nígbà tí mo bá yẹ ímélì yìí wò. Mo mọ̀ wípé iṣẹ́ náà ló ti máa máa dúró dè mí. Ìdí nìyìí tó jẹ́ pé màá kọ́kọ́ fẹ́ parí iṣẹ́ ilé yìí tí mo ti dáwọ́lé kí n tó lọ yẹ ímélì náà wò láti wo iṣẹ́ éleyi tí mo tún ní sílẹ̀, éleyi tí ó kàn fún mi láti ṣe. Ímélì ó dàbí ọ́fíìsì tàbí kí n pè é ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ éleyì tí ó ṣe pàtàkì jù ní àkókò tí a wà yìí. Ọ̀nà tí ó yára jùlọ tí ó sì kún jùlọ tí òṣìṣẹ́, agbanisiṣẹ́, oníbàárà, olùdókòwò tí wọ́n fi máa ń bá ara wọn sọ̀rọ̀ jùlọ ní àkókò yìí ni. Nípasẹ̀ ímélì a lè fi àwọn àwòrán tàbí àwọn àtẹ̀jíṣẹ́ tàbí àwọn àkọsílẹ̀ a lè fi ránṣẹ́. Ìdí nìyìí tó fi jẹ́ wípé mo pè é ní ọ́fíìsì tuntun ti àkókò yìí tí ènìyàn kò sì lè fi ṣeré bó ti ò kó kéré mọ̀. Ìdí tí mo fi máa ń yẹ ímélì mi wò bí ìṣẹ́jú márùn-ún márùn-ún léra tí ó sì jẹ́ wípé bí ọgọ́rùn-ún ìgbà ó kéré jùlọ lójúmọ́ ni mo fi máa ń yẹ̀ ẹ́ wò.

Bóyá mo máa ń lo ìdáàbòbò oòrùn sára. Bẹ́ẹ̀ni, mo máa ń lo ìdáàbòbò oòrùn. Ọ̀nà méjì ni mo máa ń gbà láti lo ìdáàbòbò òrùn. Mo máa ń lo eléyìí tí a pè ní agbòòrùn, a tún máa ń pè é ní umbrella. Eléyìí ni a máa ń gà sórí, tí ó máa ń dáàbò bo oòrùn eléyìí tí ó ń bọ̀ níbi àtàrí wa. Mo máa ń lò ó láti rí wípé oòrùn kò pa mí, nítorí pé oòrùn tó bá pọ̀jù lára, ó máa ń fa àìsàn ibà tàbí oríṣi àìsàn mìíràn. Ọ̀nà kejì tí mo tún máa ń lò láti dáàbò bo ara mi lọ́wọ́ oòrùn, òun ni àwò ojú. Mo máa ń lo ìdáàbòbò oòrùn àwò ojú sára. Tó jẹ́ wípé tí mo bá ti gbe sí ojú, eléyìí á dààbò bo ojú mi lọ́wọ́ ìtànṣán oòrùn eléyìí tí ó ń bọ̀ tààrà síbi ojú. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ó jẹ́ wípé màá lo agbòòrùn, màá gbe dání láti dààbò bo orí, ma tún fi àwò ojú eléyìí tí a pè ní agbòòrùn náà tí ma tún fi sí ojú. Nítorí wípé nígbà míràn oòrùn máa ń le tó máa ń pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ẹ́. Tó jẹ́ wípé tààrà ojú ènìyàn ni irú òrùn bẹ́ẹ̀ máa ń ṣe. Àkókò yìí ni mo máa ń lo irú oòrùn, ẹ a awò ojú yìí láti fi dààbò bo ojú mi lọ́wọ́ oòrùn. Ìgbà míràn bóyá mo wà ní ẹnu iṣẹ́ tó jẹ́ wípé àti fi ọwọ́ gbé agbòòrùn, a máa nira. Ó ní akẹ̀tẹ̀ kan eléyìí tí ó wọ́pọ̀ lọ́dọ̀ àwọn Fúlàní àbí àwọn Haúsá ní orílẹ̀-èdè Nàìjíríà. Irú akẹtẹ̀ yìí ni mo tún máa ń lò. Tí mo bá ti wọ akẹ̀tẹ̀ náà sórí, ó máa ń jẹ́ kí oòrùn tí yóò pa mí kó dínkù tàbí kí n tilẹ̀ sọ wípé ó máa ń lé oòrùn kúrò lára mi, tó bá jẹ́ wípé irú oòrùn bẹ́ẹ̀ kò gbóná ju bó ti yẹ lọ.